Ibo ni o máa ń ra ǹkan?

Ibi wo ni o fẹ́ ràn lọ jù?

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ìbéèrè gidi léle yii Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nígbà gbogbo. Ìgbà mí, àárọ̀, àjọ máa wà. Tí àjọ máa sọ̀rọ̀, àjọ máa máa sọ̀rọ̀. A de máa ma lo àsìkò wa. Ìgbà mí, àjọ máa wo tẹlifíṣàn àbí ká máa sọ̀rọ̀, ká dẹ̀ máa rẹ́rìn-ín. Ìgbà mí dé kèèrè, a máa ń jáde. Tí àjọ máa ṣeré jáde, a máa lọ lo àsìkò tó da níta. A de máa padà wọ inú ilé. A dèjọ máa wà. Ìgbà mí ìdékèèrè, àjọ máa wà nínú iyàrá ìdáná, ìyẹn kitchen. Àjọ máa wà ńbẹ, máa dáná fún gbogbo ilé. So, mo máa ń lo àsìkò mi pẹ̀lú ẹbí mi dára dára. Dáradára la jọ máa ń lò. Lọ́jọ́ Sunday, adèjọ máa ń lọ church. A máa ń lọ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday. Láàárọ̀ Sunday, àjọ máa lọ church. Lẹ́yìn ìsìn ọjọ́ Sunday, a máa padà wá lé. A máa gbé mọ́tò wá wá lé. Lẹ́yìn ìsìn ọ́jọ́ Sunday, ní ìrọ̀lẹ́ Sunday, a tún máa ṣe house fellowship. Àjọ máa, a máa péjọpọ̀. Táa máa kọ́ ra wa lọ́rọ̀ Ọlọ́run lọ́jọ́ Sunday fún wákàtí kan, wákàtí kan ní ìrọ̀lẹ́ Sunday. Lẹ́yìn yẹn, gbogbo a máa lọ lé. A máa jẹun, a máa gbàdúrà, a de máa sùn. Bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe lójoojúmọ́.

Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nílé mi. Àwọn tó ní làákàyè, àwọn tó n mọ nǹkan tó ń sọ. Wọn kì í máa ń sọ̀rọ̀ bàṣubàṣu. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló máa ń sọ nígbà gbogbo. Fún àpẹẹrẹ, àwọn ẹbí mi, àtàrà àtọrẹ tó n wà ní gbogbo àyíká mi, wọ́n bá fẹ́ sọ̀rọ̀, wọ́n máa ń farabalẹ̀ sọ̀rọ̀ ni. Wọn kì í bẹ́ sọ̀rọ̀, wọ́n máa farabalẹ̀ sọ̀rọ̀. Wọ́n dè máa sọ ní itubinubi. Ní ìdí èyí, mo ní àwọn èrò ọlọ́gbọ́n, àwọn tó rí wọ́n pé tó n mọ nǹkan tí wọ́n ń ṣe, tó n mọ nǹkan tí wọ́n ń ṣe kó dè dá wọn lójú. Nǹkan gidi, nǹkan mèremère, nǹkan dáadáa. Mo láwọn èèyàn tó n mọ nǹkan tó ń ṣe.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni. Ah, ìbéèrè gidi le eléyìí. Ẹ̀ bẹ̀ere lọ́wọ́ mi n pé ṣe mo mọ bí wọ́n ṣe ń so oúnjẹ. Bẹ́ẹ̀ni, mo mọ oúnjẹ sè. Wọ́n ti fi kọ́ mi nílé mi. Bí mo ṣe ń dàgbà, ló ń fi àwọn nǹkan tó wà n nú ìyàrá ìdáná fi hàn mí. Bíi iyọ̀, ata, òróró, epo, ìrẹsì, gàrrí, ẹ̀wà, iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti fi hàn mí tí mo dẹ̀ ti mọ̀. Láti kékeré ni ìyá mi ti kọ́ mi bó ṣe ń dáná. Wọ́n máa ní tí n bá fẹ́ se ìrẹsì, kí n kọ́kọ́ gbómi kaná. Ìyẹn tó bá jẹ́ ìrẹsì funfun, rice àti stew, mo máa kọ́kọ́ gbómi kaná. Mo máa jẹ́ kó wó, ko ho díẹ̀ kí n tó wá san ra ìrẹsì mi. Tí n bá ti san, màá wá bù sí nú omi tó ti ń ho yẹn ínú pọ́ọ́tì. Bo bá wá ṣe díẹ̀, mo máa fi iyọ̀ díẹ̀ sí i. Iyọ̀ tí ò pọ̀ ní o. Mo máa da iyọ̀ sínú oúnjẹ yẹn láti lè jẹ́ kó dùn. Bí n bá ti ṣẹ́ tán, màá wa ma lọ wò lóòrèkóòrè. Tómi inú ẹ̀ bá ti-- tó bá ti gbẹ, àti rice bá ti rọ, ó ti dùn ni. Tó ó ti-- mo ti ṣẹ́ tán niyẹn. Màá wá ṣe stew tí mo máa fi jẹ. Màá ni, maa nílò ata, ata eégún, tomato paste or tomate, maggí, iyọ̀, òróró tàbí epo àti iyókùù.